Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Tí mo bá ti fẹ́ máa lọ sí súkùrùlù, màá yín ya gbé gíláàsì oorun mi, màá wọ̀. Gíláàsì oorun yìí ó ń jẹ́ ààbò fún ojú mi. Nítorí wípé èmi kò fẹ́ràn kí òjò má-- kí oòrùn máa wọ inú ojú mi. Ìdí rẹ̀ tí mo máa ń fi wọ gíláàsì oorun mi ninú oorun.

Oṣù tí wọ́n bí mi, òun náà ni oṣù Kọkànlá, ọjọ́ keje. Mo fẹ́ràn oṣù Kọkànlá yìí púpọ̀ torí wipé ó sún mọ́ ìgbẹ̀yin ọdún. Ẹ ṣi mọ̀ wípé ìgbẹ̀yin ọdún yẹn, òun ni àwọn nǹkan iyebíyẹ máa ń ṣẹlẹ̀, àwọn nǹkan ìdùnnú máa ń ṣẹlẹ̀. Idí leyii tí mo fi fẹ́ràn oṣù tí wọ́n bí mi.

Mo máa ń sáábà fi kọ́kọ́rọ́ mi sí inú báàgì mi. Mo máa ń jẹ́ kí kọ́kọ́rọ́ mi maa wà nínú báàgì mi torí pé mi ò kí ń fẹ́ fi sí inú, mi ò kí ń fẹ́ fi sí ilé àbí kí ń fi sí inú yàrá mi torí pé. Bí mo bá fẹ́ lọ mú, àwọn tó ń bá mi gbé, wọ́n lè rí mi tí mo ń mú, wọ́n sì lè lọ mú lẹ́yìn mi, kí wọ́n sì wọ nú yàrá mi lẹ́yìn mi, tí mo bá fi síbi tí wọ́n ti lè rí mi. Ṣùgbọ́n tó bá wà nínú báàgì mi, kò sí ẹnikẹ́ni tó lè wá nú báàgì mi láti wá yẹ̀ẹ́ wò.

Orin tí mo fẹ́ràn jù náà ni orin tí olórin kan tí wọ́n ń pè ní Tatiana Manoyos tó kọ, ó sì gbé àkọlé rẹ̀ ní Life is very continuous. Nínú orin yìí, ó sálàyé ninu, nípa ilé ayé, idi tí mo fi fẹ́ràn orin yẹn jù náà nu.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ tí awon oloyinbo ń pè ní first aid. Mo ti ṣe fún ọkẹ àimọ́yẹ ènìyàn tí mi ò lé ka, mo ti ṣe fún wọn rí torí pé kí ni màmá ń ṣiṣẹ́ pẹ̀lú hospital.

Bẹ́ẹ̀ni, mo màá ń ṣiṣẹ́ láti ilé lórí Íńtánẹ́ẹ̀tì. Ó rọrùn gidi gan fún mi láti ṣiṣẹ́ láti ilé torí bí èmi ò jẹ́ ènìyàn tó fẹ́ràn kí o mó jáde. Mó Màá ń fẹ́ wà nínú ilé pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì mi àti ẹ̀rọ ìbásọ̀rọ̀ mi tó fi rọ̀rùn fún mi láti máa ṣiṣẹ́ láti ilé.

Data tí mọ̀ ń lọ lọ́sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ gidi gan, kódà gan. O tó two terabytes. Mo jẹ èèyàn tó máa ń ṣíṣe lórí internet dáa dáa. Mo sì jẹ́ èèyàn tó máa ń ṣiṣẹ́ pẹ̀lú data. Ìdí nìyẹn tí data mi máa fi ń pọ̀.

Rárá, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò mọ nǹkan tó ń je ami ràwọ̀ dáadáa. Lóòótọ́ ná, wọ́n ti ṣàlàyé fún mi rí ṣùgbọ́n mo ti gbàgbé torípé mi ò gbàgbọ́ àmì ìràwọ̀. Mo gbọ́ wípé ó ṣe pàtàkì fún èèyàn láyé ṣùgbọ́n mi ò mọ̀ nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí láìmọye ìgbà. Mo ti gùn-ún lọ́dún yìí gan-an, ọdún tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí mo ti gùn-ún Torí pé kí ni ilé mi ó sún mọ́ omi, ìdí rèé tí mo mọ́ fi ń gun ọkọ̀ ojú omi láìmọye ìgbà.

Láti ìgbà tí wọ́n ti bí mi sáyé, èmi ò fi ọjọ́ kankan gún ọkọ̀ akẹ́rù rí. Sùgbọ́n o, mo ní àwọn ẹbí àtara tó ní ọkọ̀ akẹ́rù. Èmi ò fẹ́ràn láti máa gùn torí pé mo jẹ́ ẹni tó máa ń bẹ̀rù rẹ̀.

Mọ̀mọ́ ń bá àwọn ẹlẹgbẹ́ mí ṣiṣẹ́ pẹ̀lú sùúrù. Mi ò kín fẹ́ jẹ ká ní ìjà rárá, mi ò kín fẹ́ jẹ ká jà rárá, torí pé mi ò fẹ́ràn ìjà, mi ò sì lágbára. Mọ̀mọ́ ń bá wọn lọ pẹ̀lú sùúrù àti làákàì àti ọpọlọ.

Mo máa ń jẹ́ kó ṣiṣẹ́ tún, ọ̀ máa ń wá ki oṣiṣẹ́ tuntun mọ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ tó ṣe yẹ, mo sì máa ń jẹ́ kó tètè dé ibi iṣẹ́, ọ̀ máa ń wá kó rẹwà, kó lè ba pe àwọn oníbàárà wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mi ò kí ń fẹ́ ń pariwo kọrin torí mi ò fẹ́ kí wọ́n dá àwọn èèyàn láàmú. Mi ò kí ń fẹ́ dá àwọn èèyàn láàmú torí náà mo máa ń kọrin kẹ́lẹ́, kẹ́lẹ́. Mi ò fi bẹ́ẹ̀ mọ orin kan náà, ṣùgbọ́n tí mo bá kọrin, àwọn èèyàn máa ń fẹ́ràn mi.

Àwọn orin tí mo máa ń fẹ́ràn láti gbọ́, ọ̀ún nà ni àwọn orin adúláwọ̀. Àwọn orin adúláwọ̀ ni ó máa ń dùn létí mi. Àwọn orin rẹ, àwọn orin tí mo fẹ́ràn jù lọ, ọ̀ún nà ni àwọn orin orílẹ̀ èdè mi. Mi ò kí ń fẹ́ gbọ́ àwọn orin orílẹ̀ èdè ẹlòmíràn torí pé kò le yé mi ju tí títí oní orílẹ̀ èdè mi le yé mi sí.

Rárá, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí pé mo jẹ́ ènìyàn tó máa ń tijú. Mi ò kí ń fẹ́ jẹ́ kí àwọn ọ̀rẹ́ àti abi mi àbí ẹbí mi kó rí mi bí mo bá ń ṣiṣẹ́. Ko n ṣe wípé wón máa na mí ó, ṣùgbọ́n ojú máa ń tì mí gidi gan.

Ó ti pẹ́ gan tí mo ti, tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mi ò kì í fẹ́ n jẹun níta, mi ò kì í fẹ́ lọ sí ilé oúnjẹ. Mo mọn fẹ́ dáná nínú ilé mi torí pé títá ná n nú ilé mi nìkan ló lè tẹ mi lọ́rùn. Kò sí adúru oúnjẹ tí mo lè jẹ níta tó lè tẹ mi lọ́rùn. Idi re ti mi ò fi fẹ́ràn kí n máa jẹun níta. Mi ò kí ń fẹ́ lọ sí ilé oúnjẹ rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní gbogbo ìgbà níbi iṣẹ́. Coffee jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù. Kódà gan, mo lè mú lẹ́ẹ̀mẹta kí n tó kúrò nínú iṣẹ́. Coffee dára lára.

Bẹ́ẹ̀ni, màá ń lo ago ọwọ́. Màá ń wọ ago ọwọ́ nígbà tí mo fẹ́ lọ sí ibi iṣẹ́, mà sì máa ń bọ̀ tí mo bá fẹ́ lọ sí súkúlù. Màá ń wọ̀ tí mo bá fẹ́ lọ sí ilé ìwé, mà sì máa ń bọ̀ tí mo bá fẹ́ lọ sí ọjà. Ago ọwọ́ dára, wọ́n ń múyàn rẹwà.

Mo máa ń lọ rí dókítà ní oṣooṣù. Dókítà mi kò jìnnà sí mi rárá, ó máa ń bá mi yára, mí wò, sì máa ń sọ fún mi ní àwọn nǹkan tí ó yẹ kí n ṣe àti nǹkan tí kò yẹ kí n má ṣe.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù, ní ìgbà oyẹ́ yìí mi ò lè ṣe láì wọ aṣọ òtútù torí pé ọyẹ́ mú gidi gan, lojoojúmọ́ lọ yẹ́ mú tí mi ò bá ní tẹ́lẹ̀ gan n lọ rà torí pé mi ò fẹ́ kòtutú wọ́ mi lára.